Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá àti rárá, mi ò ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá kankan. Mi ò de lérò pé mo máa fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá, rárá àti rárá.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Gbogbo ẹ̀kọ́ ni mo fẹ́ràn nítorí pé mo jẹ́ ẹni tí ó fẹ́ kẹ́kọ̀ọ́, ẹni tó fẹ́ ní ìmọ̀, ẹni tó dẹ̀ fẹ́ ní òye. Torí ìdí èyí kò sí ẹ̀kọ́ kan pàtàkì tí mo yọ sẹ́yìn, gbogbo ẹ̀kọ́ pátápátá ni mo fara sí.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Ọ̀pọ̀lọpọ̀ n lo ma ń mú ènìyàn rẹ́rìn. Kò sí nǹkan tí ò le mú ènìyàn rẹ́rìn. Tí ènìyàn méjì bá ń ṣeré, èèyàn lè rẹ́rìn. Tí ènìyàn bá ń wo eré ìtàgé, èèyàn lè rẹ́rìn. Tí ènìyàn bá ń jó, tẹ́níì kan bá ń jó, èèyàn lè rẹ́rìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó máa ń pa ènìyàn lẹ́rìn.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Rárá, mi ò ní nọ́mbà orílẹ̀. Mo ṣẹ̀ fẹ́ gba nọ́mbà orílẹ̀ ni, mó bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ yi, mi ò ní nọ́mbà orílẹ̀ rárá àti rárá. Mo ṣẹ̀ ń wá ọ̀nà àbí ààyè tí máa fi gba nọ́mbà orílẹ̀ yìí.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáradára. Mo ní àwọn ọ̀rẹ́ tajo máa ń ṣe ìdárayá. Ni ìrọ̀lẹ́ tí a bá ti kúrò ní ẹnu iṣẹ́ a máa ń ṣe ìdárayá dáradára.